Mò ń lò ẹ̀ka ímeèlì ti Gmail, eléyìí tí ó jẹ́ wípé ímeèlì mi ó wà lórí ẹ̀rọ ìléwọ́ ìbánisọ̀rọ̀ mi ní ìgbà kú ìgbà tí mo bá nílò rẹ̀. Nítorí ìdí èyí, mo máa ń wo ímeèlì mi ní ìgbà kú ìgbà tí mo bá rí i wípé ó sọ fún mi pé mo ti ní ìwé àtọ̀runṣẹ́ ímeèlì.

Kò sí irúfẹ́ orin tí èmi kò fẹ́ràn o. Mo fẹ́ràn orin ìhìnrere ti gospel, mo fẹ́ràn orin fújì pàápàá eléyi tií ṣẹ́ orin agbègbè wa. Orin korin eléyi tí mo bá rí tí mo rí pé orin náà ó dùn ó lárinrin, òun ni mo máa ń fẹ́ràn. Mo sì máa ń jó sí orin pàápàá nígbà tí mo bá rí orin tí ó lárinrin tí ó sì dùn mọ́ mi lára.

Ó ti pẹ́ dáradára tí mo ti lọ sí ọjà kẹ́yìn o. Nítorí pé ọkùnrin ni mí, kò sì wọ́pọ̀ fún ọkùnrin láti máa lọ sí ọjà ní agbègbè tiwa níbí yìí. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń lọ sí ọjà. Ìgbà tí mo lọ sí ọjà kẹ́yìn ni bí i oṣù mẹ́sàn sẹ́yìn nígbà tí mo fẹ́ ra aṣọ fún àwọn ọmọ mi.

Ní àṣálẹ́, nígbà tí mo bá ti jẹ oúnjẹ alẹ́ mi tán, ohun tí mo máa ṣẹ pọ̀, n ó fọnu, n ó sì ṣe àmójútó gbogbo àwọn ọmọ mi rí pé àwọn náà fọ ẹnu wọn paapaa. Lẹ́yìn eléyìí, a ó gbàdúrà àṣálẹ́, n ó sì rí pé gbogbo àwọn ọmọ mi lọ sùn ní ibi yàrá wọn àti ní orí ibùsùn wọn. Lẹ́yìn eléyìí ni èmi náà yóò wọ inú ibùsùn mi lọ tí n ó sì sùn.

Ní ìgbà kúùgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tàbí ohun èlò inú ilé mi kankan bá ṣe àṣemáṣe tàbí tí n ò rí ojú òtú rẹ̀ mọ́, ni mo máa ń yẹ ìwé pẹlẹbẹ ẹ̀wọ̀ láti wò bóyá nọ́mbà olùṣètò ẹ̀rọ kankan wà nínú rẹ̀. Tí mo bá rí nọ́mbà olùṣètò ẹ̀rọ nínú ìwé pẹlẹbẹ náà, n ó rí i wípé mo pe nọ́mbà náà láti bèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ olùṣètò ẹ̀rọ.

Ìbéèrè àbí àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, "ṣé o ní aṣọ wíwẹ̀?" Ọ̀rọ̀ tí ó gbẹ̀yìn yìí, "wíwẹ̀", èyí tí àmì orí rẹ̀ jẹ́ mídò kò yé mi rára. Nítorí pé gẹ́gẹ́ bí ìbéèrè yìí, màá fẹ́ láti mọ̀ bóyá ṣe o ní aṣọ wíwé ni a fẹ́ sọ ni tàbí ṣe o ní aṣọ wíwọ̀ tàbí kẹ̀ ṣé o ní aṣọ ìwẹ̀.

Ìpolówó ọjà jẹ́ ọ̀nà tí a fi máa ń sọ nípa ọjà wa fún àwọn ènìyàn láti lè rí oníbàárà tuntun ní gbogbo ibikílé tí a bá ti ń ta jà wa. Oríṣiríṣi ọ̀nà ni a lè gbà ṣe ìpolówó. Lára àwọn ọ̀nà tí èmi máa ń lò láti ṣe ìpolówó mi, ìpolówó ọjà mi òun ni nípa ẹ̀rọ orí ayélujára.

Ìdarí ènìyàn tàbí ìdarí òṣìṣẹ́ jẹ́ ọ̀nà tí a máa ń gbà láti fi ṣe ètò ibi iṣẹ́ wa láti jẹ́ kí àwọn òṣìṣẹ́ wa wọ́n ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe ní àkókò tí ó yẹ kí wọ́n ṣe wọ́n. Nítorí ìdí èyí, ìdarí òṣìṣẹ́ ṣe kókó púpọ̀ ní ilé iṣẹ́ láti lè jẹ́ kí ilé iṣẹ́ náà kí ó lè máa lọ létò létò kí ohun gbogbo kí ó sì máa ṣiṣẹ́ bí ó ti yẹ.

Mo fẹ́ràn láti máa jẹ ẹran, nítorí pé ẹran jíjẹ dára fún àgọ́ ara wa láti fún wa ní okun tí ó péye àti ìmúdàgba ara tí ó dára. Nítorí ìdí èyí, mo máa ń jẹ ẹran. Mo fẹ́ràn láti máa fi ẹran sínú oúnjẹ mi ní ìgbà kú ìgbà tí mo bá fẹ́ jẹun. Mo máa ń jẹ ẹja pàápàá, mo sì fẹ́ràn ẹja ààrọ̀ púpọ̀ púpọ̀.

Ní ìgbà tí mo wà ní kékeré tí mo sì ń dàgbà bọ̀, mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́ nítorí pé mo rí i gẹ́gẹ́ bí ohun ọ̀ṣọ́. Sugboń ní ìsinyìí tí mo ti dàgbà dáradára, mi kì í sábà wọ ago ọwọ́ mọ. Bí ó tilẹ̀ jẹ́ wí pé mo ní ago ọwọ́ bí méjì tàbí mẹ́ta tí mo fi sí orí ìkọ́ nínú ìyàrá mi.

Ní ìgbà tí mo wà ní ilé ìwé, mo fẹ́ràn kókó ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ púpọ̀ púpọ̀. Mo tún fẹ́ràn kókó ẹ̀kọ́ ìmọ̀ Gẹ̀ẹ́sì pàápàá, ṣùgbọ́n kókó ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ni mo fẹ́ràn jù nítorí pé eléyìí jẹ́ kókó ẹ̀kọ́ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ìfarawé àti àtiṣe nínú.

Gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ yìí, ó ní báwo ni o ṣe máa ń parọ́ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. “Gbólóhùn parọ́ ọkàn” yìí kò yé mi rá rà. N ó sì fẹ́ kí a ṣe àtúntò rẹ̀ tàbí àlàyé ohun tí eléyìí túmọ̀ sí “parọ́ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀”. Kí ni ohun tí à ń gbìyànjú láti sọ nípa gbólóhùn parọ́ ọkàn tí a lò ní ibí yìí gangan?

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ orin kẹ́lẹ́. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ni èrò orin máa ń sọ sí mi ní ọkàn. Nígbà tí mo bá ti fi ọkàn mi kọ orin náà ní àìmọye ìgbà, díẹ̀díẹ̀ n ó bẹ̀rẹ̀ sí í kọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ jáde láti ẹnu mi. Kẹ́lẹ́kẹ́lẹ́, kẹ́lẹ́kẹ́lẹ́, bẹ́ẹ̀ ni wọ́n ó sì máa ń kọ́ títí tí wọ́n ó fi bẹ̀rẹ̀ sí í kọ ọ́ síta ní gbangba dáradára.

Mo fẹ́ràn yíyà àwòrán ṣùgbọ́n n ò mọ àwòrán yíyà púpọ̀. Yíyà àwòrán jẹ́ ohun tí ó dára nítorí pé ó jẹ́ ohun tí a lè fi ṣe ọ̀ṣọ́ ara, tí a lè fi ṣe ọ̀ṣọ́ ilé tàbí ohun tí a lè fi ṣe ọ̀ṣọ́ agbègbè wa. A tún lè ya àwòrán paapaa láti fi ṣe ohun tí a lè máa tà fún ènìyàn láti máa fi ṣe ọ̀ṣọ́ agbègbè wọn.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù iwakusa owó onírin àfojúrí, èyí tí à ń pè ní cryptocurrency mining. Mo fẹ́ràn láti máa ṣe iwakusa owó onírin àfojúrí púpọ̀ púpọ̀ nítorí pé mo mọ̀ pé eléyìí ó lè jẹ́ ohun tí ó lè fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ní ọjọ́ iwájú. Nítorí ìdí èyí, àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù tí mò ń lò láti fi ṣe iwakusa owó onírin àfojúrí yìí.

Mo máa ń gé èékánná mi ní ìgbà dé ìgbà láti rí i wí pé èékánná náà kò yọ ṣonbọ̀ ṣonbọ̀ ju rárá. Nítorí pé ìtọ́jú èékánná jẹ́ ìkan nínú àwọn ọ̀nà ìtọ́jú ara gbòógì tí ó dára láti máa ṣe. Elẹ́eyi ni láti rí i wí pé ìdọ̀tí kò sápamọ́ sí abẹ́ èékánná wa, elèeyi tí ó le ṣe okùnfà fún àìsàn, nígbà tí irú ìdọ̀tí bẹ́ẹ̀ tí ó bá wà ọ̀nà láti wọ inú oúnjẹ wa.

Àṣeyọrí tí ó dára, àṣeyege tí ó jọjú, ìmóríyá, ọ̀rọ̀ ìmóríyá ní ìgbà dé ìgbà àti àṣejẹ̀re àtajẹ̀rì ọjà. Àwọn ohun tí mo kà sílẹ̀ yìí jẹ́ àwọn ohun tí ó máa ń fún mi ní ayọ̀ tí ó sì máa ń fún mi ní ìtara láti ṣisẹ́ sì dáradára nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ mi.

Nígbà tí a bá ní ìṣe fún ọjọ́ iwájú, ó máa ń dára láti ṣe ìpalẹ̀mọ́ tí ó kúnná àti ìgbáradì tí ó dára. Nítorí ìdí èyí, àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú máa ń jẹ́ àwọn èrò tí ó wà nípa ọ̀nà láti palẹ̀mọ́ àti ìgbáradì dáradára fún iṣẹ́ ọjọ́ iwájú náà.

Nígbà kúùgbà tí mo bá wà nínú ọkọ̀, bóyá èmi ni awakọ̀ ni tàbí mo jẹ́ alábàápín ọkọ̀ náà, mo máa ń fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀. Nítorí pé tí a kò bá ṣí fèrèsé ọkọ̀, ooru a máa mú ni púpọ̀púpọ̀ nínú ọkọ̀ náà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ̀ náà ní ọyẹ́ amára tútù, eléyìí ni ó máa ń fa tí mi kì í ṣí fèrèsé ọkọ̀ náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń sáré. Eré sísá jẹ́ ọ̀kan lára àwọn eré ìdárayá tí ó máa ń fúnni ní okun àti agbára. Ó sì máa ń mú kí àgọ́ ara ẹni kí ó ṣiṣẹ́ dáradára papọ̀. Tí a bá sáré, a ó là á gùn, gbogbo àwọn omi tí kò dára ní àgọ́ ara wa yóò sun jáde. Elẹ́yìí yóò sì tún àgọ́ ara wa ní okun tí ó pẹ́ye àti àlàáfíà tó dájú síwájú sí i.

Báwo ni ọṣẹ máa ń rí lílọ àkókò nígbà tí o bá wà nínú ìlà? Nígbà tí a bá wà nínú ìlà, ó ṣeéṣe kí àkókò kí ó ṣòfò, nítorí pé tí ìlà náà kò bá lọ ní kíákíá bó ṣe yẹ kí ó lọ, a ó kan wà ní orí ìdúró níbẹ̀ ni tí a ó sì máa dúró kí ìlà náà kí ó lọ kí a bá lè ráyè kọjá láti lọ ṣe oun tí a fẹ́ ṣe.

Nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń fẹ́ràn láti máa gbọ́ orin. Ní ìgbà míràn, mo máa ń gbọ́ orin ìhìnrere onígbàgbọ́, ní ìgbà míràn, mo máa ń gbọ́ orin fújì, ní ìgbà míràn mo sì máa ń gbọ́ orin ìgbàlódé tí hip hop. Ṣùgbọ́n ní gbogbo ìgbà, mo máa ń rí pé mò ń gbọ́ orin kan tàbí èkejì sáà ni.

Ìbéèrè tàbí àkórí ọ̀rọ̀ yìí sọ wí pé, ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? N ó sì fẹ́ láti kọ́kọ́ béèrè wípé, kí ni ohun tí à ń pè ní ẹ̀rọ ìdákẹ́jẹ́ gan-an pàápàá? Kí ni ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ṣé ẹ̀rọ silencer nínú ọkọ̀ kí ó máa ń jẹ́ kí ọkọ̀ kí ó máa pariwo ni? Tàbí ẹ̀rọ ìdákẹ́jẹ́ nínú tẹlifóònù wa tí yóò jẹ́ kí ó máa sọ̀rọ̀ nígbà tí a bá fẹ́ kí ó sọ̀rọ̀?

Mo fẹ́ràn láti máa gbọ́ orin. Oríṣiríṣi orin ni mo ṣì máa ń gbọ́. Kódà kò sí èyí tí n ò fẹ́ràn nínú irú ẹ̀yà orin tí ó wà. Mo máa ń gbọ́ orin ìgbàlódé hip hop, mo máa ń gbọ́ orin fújì àti àpàlà tiwańtiwa, mo sì máa ń gbọ́ orin ìhìnrere, ìgbàgbọ́ pápàá.

Rárá o, mi ò ní àìsàn ìkórirà sí oúnjẹ kankan. Gbogbo ẹjọ́ jíjẹ ni lọ́dọ̀ tèmi. Irúfẹ́ oúnjẹ kó oúnjẹ tí ìbá wuń ki ẹ gbe wá, jíjẹ ni èmi ò jẹ o. Nítorí pé mo fẹ́ràn oúnjẹ dáradára. Pàápàá tí oúnjẹ náà bá jẹ́ oúnjẹ tí a sè dáradára tí ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ẹran nínú.

N ò fi taratara fẹ́ràn iṣẹ́ ìta gbangba rárá nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó ní ìtìjú púpọ̀ tí kì í sì pẹ́ tijú rárá níbi tí èrò púpọ̀ bá wà. Ṣùgbọ́n ní àwọn ìgbà tí n ò bá ní àǹfààní láti yàgò fún iṣẹ́ ìta gbangba ṣíṣe, mo má ń tẹ̀síwájú láti lọ ṣe é náà ni. N ò sì wá ìgò dúdú kan láti fi bọjú.

Ìbéèrè yìí tàbí àkòrí rí yìí sọ wí pé, "ṣé o máa ń jẹ oúnjẹ tó lèrò fún ìlera?" Nínú ohun tí a kọ̀ yìí, lèrò yìí kò yé mi rárá, nítorí pé àmì tí ó wà lórí rẹ̀ yìí dandan ni, èyí tí ó súnna ni pé kì í ṣe pé èmi ni mi ò ká dáradára. Lèrò náà ni ohun tí a kọ̀ síbẹ̀, ṣùgbọ́n gbólóhùn yìí kò yé mi, nítorí pé, "ṣé o máa ń jẹ oúnjẹ tó lèrò fún ìlera?" Kò ní ìtumọ̀ tí ó kúnna sí mi rárá.

Nínú àpò owó mi, elétì ń ṣe àpò ṣòkòtò tàbí àpò aṣọ mi. Mo máa ń ní owó níbẹ̀ ní ìgbà gbogbo. Mo wá, mo máa ń ní aṣọ ìléwọ́ ìnújú pàápàá níbẹ̀. Mo máa ń ní gègé ìkọ̀wé níbẹ̀. Bẹ́ẹ̀ ni, mo tún máa ń ní kọ́kọ́rọ́ àti àgbàyapo kọ́kọ́rọ́ mi nínú àpò mi.

Agogo ìjí mi kò ní ètò rárá nítorí pé agogo ọ̀run sísun mi pàápàá kò ní ètò. Ní ìgbà mìíràn mo máa ń sùn ní aago méjìlá tàbí aago kan tàbí aago méjì ọ̀rú. Nítorí ìdí èyí ní ìgbà mìíràn mo máa ń jí ní aago méje tàbí aago mẹ́jọ tàbí aago mẹ́sàn ní òwúrọ̀

Rárá ooo, mi kì fi ìdáàbòbò òrun sara. Mo lérò wípé àwọn obìnrin ni eléyìí wà fún nítorí pé ọkùnrin ni èmi àti wípé ní agbègbè Áfríkà níbi tí àwa wà níbí yìí, ìdáàbòbò ọ̀ọ̀run kì í ṣe ohun tí ó wọ́pọ̀ rárá. Àyàfi fún àwọn olówó àwọn ọlọ́lá tí ó sì jẹ́ obìnrin nìkan ni ó máa ń sábà lòó.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń pẹja. Mo pẹja rí pàápàá, bẹ́ẹ̀ ni mo sin eja rí. A lè fi awọ̀n kó ẹja lọ́dọ̀, a sì lè fi ìwọ̀ mú ẹja pàápàá. Bẹ́ẹ̀ ni, a tún lè lẹ ìgèrè láti fi mú ẹja. Tí a bá sì ti mú wọn tán, kí ni ó tún kù kí a dúbù wọ́n kí a sì fi sè wọ́n jẹ lóku u.

Mi kì í sábà pàrọ̀ tàbí ra ẹ̀rọ ayárabíàṣá tuntun ní ìgbà dé ìgbà o. Ẹ̀rọ ìléwọ́ ayárabíàṣá mi, eléyìí tí à ń pè ní smart phone ni mo máa ń rà ní bíi ọdún méjì méjì síra wọn. Tí mo bá ti ríi pé ìkan ọ ti ń darúgbó lọ, mo wà ó àná láti ra òmíràn.

Àkórí ọ̀rọ̀ tàbí ìbéèrè yìí sọ wípé, "Ṣé o fẹ́ràn Wà ní òru?" Eléyìí kò ye mi rára nítorí pé gbólóhùn Wà tí ó ní àmì dó lórí yìí kò ní ìtumọ̀ kankan sí mi rára nínú, nínú gbólóhùn tí a pè yìí Wà ní òru. Ẹ jọ̀wọ́ ẹ bá mi ṣe àtúntẹ̀ ìbéèrè yìí.

Èmi kò wọ aṣọ àkàyọ́rí ní ibi iṣẹ́ o, nítorí pé kò sí ìdí kankan tí ó nílò fún mi láti wọ aṣọ àkàyọrí ní ibi iṣẹ́. Ṣùgbọ́n ní ilé ẹ̀kọ́ mi nígbà tí mo ka ẹ̀kọ́ gboyè tán, mo wọ aṣọ àkàyọ́rí. Ní ìgbà tí mo fẹ́ ka ẹ̀kọ́ bọ́ sí ilé ẹ̀kọ́ gíga pàápàá, mo wọ aṣọ àkàyọrí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Oríṣi káàdì iṣẹ́ méjì ni ó wà. Ikínní ni káàdì ìdánimọ̀ ibi iṣẹ́, èlé tí a fi ń dá ènìyàn mọ̀ wípé òṣìṣẹ́ ilé iṣẹ́ kan àbí òṣìṣẹ́ ibi iṣẹ́ kan ni eléyìí. Eléèkejì òhun ni káàdì ìléwọ́ ibi iṣẹ́, èlé tí a máa ń fún ni láti sọ fún ni pé ibi tí mo ti ń ṣiṣẹ́ rẹ̀, ìjọ̀wọ́ máa jẹ́ oníbàárà mi.

Ẹ̀mi kìí mu òògùn lójoójúmọ́ o, nítorí pé ẹni tí ó bá ní àìlera ni òògùn wà fún. Ṣùgbọ́n tí a bá tún wò ó ní ìdàkejì, mo tún le sọ bẹ́ẹ̀ wípé mo máa ń mu òògùn lójoójúmọ́. Nítorí pé àwọn nǹkan wà tí a máa ń ṣe déédéé tí ó sì jẹ́ wípé òògùn ni wọ́n. Fún àpẹẹrẹ, oorun sísun, òògùn ni; eré ìdárayá ṣíṣe pàápàá, òògùn ni.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo gun kẹ̀kẹ́ ní kékeré, mo gun kẹ̀kẹ́ ní àgbàlagbà, mo tún ra kẹ̀kẹ́ fún ọmọ mi ọkùnrin pàápàá. Bí ó ṣe rẹ̀ jẹ́ pé òun ṣẹ̀ṣẹ̀ ń kọ́ ọ́ lọ́wọ́ ni, kò tii le gkùn ún dáradára ṣùgbọ́n ó ti ń kọ́ ọ́ lọ́wọ́. Kó sì tó pẹ́, kó tó jìnnà, òun náà yóò mọ bí a ti ń gun kẹ̀kẹ́ pàápàá.

Ìyìn tàbí ìgbóríyìn fún ẹni tí a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ jẹ́ ohun tí ó máa ń mú orí ẹni wú. Fún ìdí èyí, èmi náà fẹ́ràn kí a máa gba ìyìn tàbí kí a máa gboríyìn fún mi nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ. Tí a bá ń ṣe eleyii, ó máa ń múnu mi dùn, ó máa ń mú ayọ̀ mi kún ó sì máa ń fún mi ní agbára láti ṣiṣẹ́ síwájú àti síwájú sí i.

Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ní í ṣe púpọ̀ pẹ̀lú irú ìgbà tí àkókò tí a wà. Tí ó bá jẹ́ ní ìgbà òjò ni, mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó bá ki tí ó sì bu ọwọ́ bo ẹsẹ̀ mi dáradára. Ṣùgbọ́n tí ó bá jẹ́ ní àsìkò ẹ̀rùn tàbí àsìkò ooru tàbí àsìkò ọ̀rùn, mo máa ń fẹ́ràn láti máa wọ aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí yóò fún mi ní àǹfààní láti lè gba atẹ́gùn tó dára sára sí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kíkọrin. Mo sì wà nínú ẹgbẹ́ akọrin nínú ìjọ wa pàápàá. Orin kíkọ dára púpọ̀ ó sì máa ń fún ènìyàn ní àǹfààní láti yin Ọlọ́run tàbí láti yin àwọn ìṣẹ̀dá tí ó wà káàkiri ayé pàápàá. Orin kíkọ àṣìtún máa mú inú ẹni dùn, àṣìtú máa ń mú ara ẹni yà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí pé ó dára láti máa ṣèwádìí ẹnikẹ́ni tí ó bá wa ní àyíká tàbí àyídá wa, pàápàá ní àkókò yìí tí ó jẹ́ pé ilé ayé ti gbẹ́gẹ́, ènìyàn burúkú sì ti pọ̀ ju ènìyàn rere lọ. Nítorí ìdí èyí, mo máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nígbà dé ìgbà.

Mo máa ń fọ aṣọ mi ní ọjọ́ Sátidé eleyi ti ń ṣe ọjọ́ Àbámẹ́ta. Ni òwúrọ̀ tí mo bá ti jí ní ọjọ́ Àbámẹ́ta, n ó kó aṣọ mi bọ́ síta, n ó sì fọ̀ won. Ìdí tí mo fi máa ń fọ aṣọ mi ní ọjọ́ Sátidé ni pé ọjọ́ yìí ni ó jẹ́ ọjọ́ kan tí gbogbo ènìyàn máa ń fi sílẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ilé wọn gbogbo.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí. Nígbà tí mo wà ní kékeré, bàbá mi mú mi láti ìlú Ìbàdàn lọ sí ìlú Èkó, a sì wọ ọkọ̀ ojú-irin. Lé jẹ́ ìgbà àkọ́kọ́ tí n ó wọ ọkọ̀ ojú-irin, mo sì fẹ́ràn rẹ̀ púpọ̀ nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀yé tuntun.

Rárá o, èmi kì í na ara mi o. Báwo ni ó ṣe ṣe é ṣe kí ènìyàn na ara ẹ? Kò ṣe é ṣe kí ènìyàn na ara ẹ nítorí pé báwo tí ẹ̀ ni o ṣe fẹ́ ṣe. Ṣé ó dá ara rẹ dùbúlẹ̀, ó sì máa bo ara rẹ ní igi ní ìdí ni? Àbí báwo gangan ni o ṣe fẹ́ ṣe láti na ara rẹ? Kò ṣe é ṣe o nítorí ìdí èyí, èmi kì í na ara mi rárá.

Rárá o, èmi kì í kọ lẹ́tà fún àwọn ènìyàn o. Ìdí niwi pé ayé ti di ayélujára níìsín, de ibí wipé àwọn èèyàn kì í sábà lo lẹ́tà kiko mọ́ rárá. Ìwé àtẹ̀ránsẹ́ SMS ni àwọn èèyàn máa ń lò ní ayé ìsín, eléyi ti kò sì nílò kí ènìyàn bá èèyàn kọ lẹ́tà ránṣẹ́ sí ẹnikẹ́ni rárá.

Àkórí ọ̀rọ̀ tàbí ìbeérè yìí sọ wípé “ṣé o máa ń jẹ gọ́mù tí ó ní àmì mi dò lórí?” Èyí kò yé mi rárá o. Kí ni ohun tí à ń gbìyànjú láti sọ gangan? N ò fẹ́ kí a ṣe àtúnkọ tàbí àtúntẹ̀ ìbeérè yìí kí ó bá à lè yé ni dáradára.

Nígbà tí mo wà lọ́mọdé, lọ́dọ̀ àti ní èwe tí mo sì ń lọ sí ilé ẹ̀kọ́, mo máa ń gbé àpò ẹ̀yìn lójoojúmọ́ àti nígbà gbogbo tí mo bá lọ sí ilé ẹ̀kọ́ mi. Ṣùgbọ́n nísìnyí tí mo ti dàgbà tí mo sì ti tọ́jú bọ̀, mi kì í sábà gbé àpò ẹ̀yìn o àyàfi tí mo bá ń lọ sí ìrìnàjò tí ó nílò kí n palẹ̀ mọ́ kí n sì kó ẹrù díẹ̀ sínú àpò ẹ̀yìn mi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bí ó tilẹ̀ jẹ́ wípé mi ò mọ bọ́ọ̀lù náà gbá púpọ̀, ṣùgbọ́n mo fẹ́ràn láti máa lọ wòran rẹ̀ nígbà kúgbà tí àwọn ènìyàn bá ń gbá á. Nítorí pé níbi tí a bá ti ń wòran bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, oríṣìíríṣìí ọ̀rọ̀ ìmúlárayá ni ó máa ń ṣẹlẹ̀ níbẹ̀. A sì le bá àwọn ènìyàn tuntun àti àwọn ọ̀rẹ́ tuntun pàdé níbẹ̀ pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ pírámárì, orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pè mí ni olóńgbò. Nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga sẹ́kọ́ńdírì, àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí ní ayọ́mẹ́yẹ. Ṣùgbọ́n nísìnyí báyìí tí mo ti dá ló, tí mo ti tọ́jú dán, orúkọ ìnagijẹ tí wọ́n máa ń pè mí ní SMOG.

Tí a bá ní ká sọ bí a ṣe lè pín owó láàárín àwọn ọ̀rẹ́, eléyìí ò ní n ṣẹ́ pẹ̀lú irú ọ̀nà tí a gbà rí owó náà gbọ́n gan. Bóyá iṣẹ́ ni a ṣẹ́ kárakára fún owó náà ni, nínú eléyìí tí a ò ní láti pín owó náà dọ́gba dọ́gba gẹ́gẹ́ bí bí oníkaluku kò ṣe ṣiṣẹ́ kárakára tó. Ṣùgbọ́n tí ó bá je pé owó tí a rí he tàbí tí ènìyàn fún wa ni, a ó ní láti pín owó náà ni orí ò ju orí ni o.